Ti n ba wa ni inu ila bi mo se ma n lo akoko mi ni pe ma je ki n ko ba le iyen ti o wa si ero alagbeka lowo mi, ti ero alagbaka ba ti wa lowo mi ni akoko naa ma mu jade ma bere sini se awon ise kan kan ti n ba le se lori re.

Mo lè sọ pé mo mọ bí a ṣe ń pa ẹja, mó si ti tún lè sọ pé mi ò mọ̀ bí a ti ń pa ẹja. Idi tí mo lè sọ pé mo mọ̀ bí a ṣe ń pa ẹja ni pé nígbati a sìkèrè, a máa lọ sódò, a máa so okùn mọ́ irin, àwọn irin yẹn wọ́n máa ń ta àwọn irin tí wọ́n fi máa ń pe ẹja náà ni wọ́n máa ń ta lọ́jà. Tí a bá ti jù sínú odò ní ìṣẹ́jú díẹ̀, wọ́n máa ń gbé àwọn ẹja winwin wá sókè. Ohun tí mo lè sọ pé mo mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja ni léyìí. Ṣùgbọ́n mo lè sọ pé mi ò mọ̀ bí wọ́n ṣe ń pa eja nitòrí pé latí ìgbà yẹn, mi o tun tíì dán wò àti pé eré ọmọdé ni mo ka yìí sí nígba ta sìkèrè, a máa fi ń ṣe ẹre ọmọdé káàkiri ni.

Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lò, mi o kì í lò ọwọ́ òsì. Ọwọ́ òsì la fin máà ń taba, la fin máa ń nudì. Ọwọ́ ọ̀tún la fún máa ń kọṣẹ́, boya ní ilé ìwé tàbí níbikíbi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ohunkóhun tí mo bá fẹ́ ṣe náà, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ti n ba fẹ́ gbé ẹrù, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Ó le fún mi láti lò ọwọ́ òsì, ṣùgbọ́n nínú àwọn ǹkan kọ̀ọ̀kan bóyá ẹsẹ̀, mo máa ń sábà lo, máa ń lo ẹsẹ̀ òsì lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n nípa tó wọ̀ ọ̀tún nìkan ni mo máa ń lò, mi kì í lò ọwọ́ òsì. Àwọn ǹkan tó máa ń lo ọwọ́ òsì fún òun ní boya mo yàgbẹ́, mowa fẹ́ taba tàbí àwọn ǹkan mii kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí a be fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ma fẹ́ kọṣẹ́, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Ohun ti mo máa ń fọwọ́ ọ̀tún ṣe ó pọ̀ ju ọwọ́ òsì lọ.

Ṣé mo máa ń wọ ìbọ̀wọ́? Ìgbà mí mo máa ń wọ ìbọ̀wọ́, ìgbà mi mi kìn wọ ìbọ̀wọ́. Àwọn àkókò tí mo máa ń wọ ìbọ̀wọ́, ni pé ti mo bá fẹ́ gbé ẹrù tó ní iṣẹ́ pẹ̀lú ohun tó máa dọ̀tí ọwọ́ mi tàbi ko yi mi lara, mo máa ń wọ ìbọ̀wọ́ láwo àkókò yìí. Nítorí pé mi ò ní fẹ́ kí ọwọ́ mi kó dọ̀tí, ìbọ̀wọ́ yi ni kan ló máa dọ̀tí. Ìgbà tí mo máa wọ ìbọ̀wọ́ ni pé tí òtútù bá mú gidi gan, láti lè má jẹ́ kí òtútù yìí kó ṣe mi ní ijámbà, mo lè lo ìbọ̀wọ́ náà. Sugnon àwọn àkókò kan wà tó jẹ́ pé mio kin lo ìbọ̀wọ́. Ìru àwọn àkókò bẹ́ẹ̀ ni. Tí ooru bá mú tàbí tí mo ń jáde lọ sí ibì kan, lọ sí ìlú mìíràn, mi ò ní lo ìbọ̀wọ́ ní irú àwọn àkókò báyìí.

Àá lẹ́tà kíkọ fún àwọn ènìyàn, òun tá ọ̀kọ̀ọ̀ wò ni pé lẹ́tà kíkọ, tí mo máa ń kọ lẹ́tà, mo máa ń kọ lẹ́tà dáadáa, dáadáa láti ìgbà èwe mi wá ni, láti ìgbà tí wọ́n ti kọ́ wa ní ilé ìwé, bon sẹ nkọ lẹ́tà, wọ́n sọ fún wa nígbà náà pé a ní lẹ́tà àìgbẹ̀fẹ́, a ní lẹ́tà gbẹ̀fẹ́. Lẹ́tà gbẹ̀fẹ́ ni èyí ta máa ń kọ sí àwọn ọ̀rẹ́ wa, sí àwọn ojúlùmọ̀, sí àwọn ẹbí. Lẹ́tà àìgbẹ̀fẹ́, òun la máa ń kọ bóyá ìgbà tí à ń wáṣẹ́ ni o, tàbí a fẹ́ kọ sí ilé iṣẹ́ ta ti ń ṣiṣẹ́, èyí tí ó ní àwọn ètò, àwọn tí a fẹ́ dọ̀ ṣe, tí a fẹ́ dọ̀ fi sínú àwọn lẹ́tà yìí. Lẹ́tà gbẹ̀fẹ́ a lè kọ ọ́ bó fi wù wá torí pé ẹbí, ọ̀rẹ́, àwọn tá a mọ̀ dáadáa àwọn la fẹ́ fún. Ṣùgbọ́n lẹ́tà àìgbẹ̀fẹ́ kò sí ǹkan tó ń jẹ́ ẹ̀fẹ̀ ńbẹ́ o, ẹ̀fẹ̀ ò sí ńbẹ́, wà á kọ ọ́ bó ṣe ẹ kó ṣe kọ́ ni, kò sí ǹkan tó ń jẹ́ eré nínú ẹ̀. Mo máa ń kọ lẹ́tà gbẹ̀fẹ́ àti lẹ́tà àìgbẹ̀fẹ́ dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lórí, eeh, fóònù mi ni mo ti máa ń kọ àwọn lẹ́tà yìí, àti ti gbẹ̀fẹ́ o àti ti àìgbẹ̀fẹ́ o. Bí n bá ti wá kọ́ tán, mà á lọ sí ibi tí mà á ti tẹ̀ jáde, màá tẹ̀ sórí paper jáde, mo sì máa ń ṣe dáadáa nìyẹn. Ṣùgbọ́n lẹ́yìn jí mẹ́ta yìí ẹ̀rọ tẹ̀kìnọ́lọ́jì tó ti gbayé gbó, ó ti rọrùn láti kọ lẹ́tà dáadáa àti láti rán an jáde lórí àwọn ìtàkùn ayélujára bí i ti ímeèlì ni o, bẹ́ẹ̀ WhatsApp ni o, ó ti rọrùn láti kọ àwọn lẹ́tà yìí jáde síta. O ò nílò láti ẹṣẹ lọ máa tẹ̀ ẹ́ sórí pépà kí o tó lè fi ránṣẹ́ sí ibi tó fẹ́ fi ránṣẹ́ lọ. Ó ti jẹ́ kí ǹkan rọrùn nítorí díẹ̀ yìí mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn náà pẹ̀lú. Bóyá ẹnìkan wà tí ò mọ bó ṣe ẹ máa gbé kalẹ̀, bóyá ó ń wáṣẹ́ ni tàbí ó fẹ́ kọ sí ọ̀rẹ́ rẹ̀, fẹ́ kọ sí ẹbí rẹ̀, mo máa ń bá wọn kọ ni àwọn ìgbà mí tí ààyè bá wà.

Oṣù tó kọjá, oṣù kìíní ọdún ta wàyí, òní ni ọjọ́ kìíní ni mo kẹ́yìn lọ sí ibi orin kẹ́yìn. Ohun tí wọ́n ṣe níbi orin e ni lọ́jọ́ náà ni pé a ń ṣe àjọyọ̀ pé a rí ọdún titun láyọ̀ àtàlàfíà. Nítorí náà àwọn ẹgbẹ́ olórin ti ẹlẹ́sìn Kristẹni ni ó se alág Àwọn ni ó dá orin sílẹ̀ ibi tí a ti lọ gbọ́ orin sílẹ̀. Oríṣìíríṣìí orin ni a lè ti gbọ́ lọ́jọ́ náà èyí tó mú inú wa dùn gidi gan an nípa ti ẹ̀rọ ọdún titun láyọ̀. Hmm, láwọn àkọ́kọ́ mi, mi ò kí ń ráyè láti jáde lọ sí ibi orin. Nítorí ẹ ni mo ṣe ní fóònù mi lọ́wọ́ orin mo bá fẹ́ gbọ́ máa gbọ́ ó lórí bẹ́ẹ̀ tàbí nínú àwọn ìpàdé tí wọ́n bá ṣe, ìpàdé orin tí wọ́n bá ṣe yẹn, ó ní ibà ṣe máa ń wò ó láti orí fóònù wa. Èyí sì máa ń jẹ́ kó tó rọrùn ju kí a wà níbẹ̀ gangan lọ. So nígbà mi, mo máa ń lọ sí ibi orin gangan èyí tí mo ò sí lọ kẹ́yìn ni ti ọjọ́ kìíní oṣù kìíní ti ọdún yìí.

Àfojúsùn mi ni mo máà n sábà pàdé rẹ nínú àwọn àkókò tó pọ̀ ju àwọn àkókò mi lọ. Nítorí pé tí mo bá sọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí mo máa ṣe dáadáa ni. Mo sì máa n tira ká dáadáa láti lè ṣe ohun tí mo sọ pé mo fẹ́ ṣe yẹn. Mi ò kí fẹ́ kí kankan di mi lọ́wọ́ láti lè ṣe é. Nítorí náà gbogbo ǹkan tó lè jẹ́ ohun ìdíwọ́ fún mi ni mo ti má n gbìyànjú dáadáa láti mu wọn kuro ní ojú ọ̀nà mi. Kí má ba à ní ohun ìdíwọ́ kan láti pàdé àfojúsùn mi. Àfojúsùn mi ṣe pàtàkì gidi gan nítorí pé òun ló máa sọ bóyá mo fẹ́ ṣe àṣeyọrí lórí ohun tí mo fojúsùn yi tàbí mi ní ṣe àṣeyọrí. Ó dẹ́ tùn ní ṣe pẹ̀lú bí èèyàn bá ṣe lé, nípa bí èèyàn ṣe lé, nípa bí èèyàn ṣe mójútó ǹkan. Àfojúsùn, mo má n pàdé e dáadáa. Ṣùgbọ́n àwọn àkókò kan wáa tó jẹ́ pé mi ò kí n pàdé àfojúsùn mi. Áti ìṣẹ̀lẹ̀ tó n ṣẹlẹ̀ tó bá kọjá ohun tí agbàra mi lé ká ìgbà yẹn mi ò kí n pàdé àfojúsùn mi. Ṣùgbọ́n ohun tó bá wà ní ipá mi, tó wà ní agbára mi ní ọ̀pọ̀ ìgbà, ní gbogbo ìgbà ni mo máa n pàdé àfojúsùn mi nínú ohun kohun tí mo bá fẹ́ ṣe.

Nípa owó iṣẹ́ èyí tí n bá fẹ́ fún àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ona ni mofi máa ń ṣe ètò rẹ̀. Tẹ́níyen bá ṣiṣẹ́ wákàtí kan tí mo dẹ̀ ṣe, tí mo wò dáadáa, tí mo rí pé o ṣe débí to ye kò ṣe dé nínú wákàtí kan yìí, màá san owó rẹ fún ẹ. Ṣùgbọ́n tí mo bá rí pé nínú wákàtí kan tó ye kò ṣe kò ṣiṣẹ́ rẹ bí ó ṣe ye kò ṣe ṣé, màá yọ àwọn táìmù iye ìgbà tí kò fi ṣiṣẹ́ náà dáadáa, màá yọ kúrò bẹ́ẹ̀, màá sì fún ọ ní owó rẹ̀ yọ̀kù. Gbogbo ètò tí mò ń sọ yìí ni màá ti sọ fún àwọn òṣìṣẹ́ yìí kí wọn tó bẹ̀rẹ̀ iṣẹ́, màá ti jẹ́ kí wọ́n mọ gbogbo ẹ̀. Nítorí pé ó máa ń fa ìjà lọ́pọ̀ ìgbà tí ẹyan ò bá sọ fún wọn tẹ́lẹ̀. Towa di igba ti n wa siṣẹ́ tán, wa nì á, o ò ṣiṣẹ́ dáadáa o, o bí tó ṣe yìí, torí náà màá yọ owó rẹ báyìí, màá yọ owó ẹ báyìí, ó máa ń fa ìjà. Ṣùgbọ́n kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́, to ti sọ fún wọn wípé bí iṣẹ́ ṣe máa lọ leleyi Wípé tó bá ti ṣiṣẹ́ dáadáa, màá yọ owó ẹ o. Eleyi o lè fa ìjà kankan.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn lọ́pọ̀ ìgbà, mo máa ń wọ ṣòkòtò pempe nítorí ooru. Mi kì í fẹ́ wọ ṣòkòtò tó bá gùn nítorí tin bá wọ ṣòkòtò tó bá gùn nu ooru, ooru lè jọ nílé sùn dáadáa. Nítorínà mo máa wọ ṣòkòtò pempe kan àti aṣọ tó fẹ́lẹ́ gidi gan ni mo máa ń wọ sùn. Ṣùgbọ́n tí ootutu bá mú pé àwọn akòkó otútù la wà, mo máa nífẹ̀ẹ́ sí láti wọ ṣòkòtò tó bá gùn dáadáa àti aṣọ tó bá se dáadáa torí pé kì í fẹ́lẹ́ ni mo máa nífẹ̀ẹ́ sí láti wọ nínú àwọn àkókò báyìí nígbà tí mo bá fẹ́ lọ sùn.

Orí fi fọ́, hmm, orí máa ń fọ́ mi, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n, t'awọn àkoko tó rí máa ń fọ́ mi ni ìgbà to bá jẹ́ pé mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ la ti àárọ̀ di alẹ́, tó ti rẹ mí, orí máa ń fọ́ mi náà ò kó. Àwọn àkókò tó tún orí máa ń fọ́ mi ni pé tí mo ò bá mọ omi, jẹ́ pé omi tí mo mu lọ́jọ́ yẹn ò tó, omi kéré tàbí kí má mọ omi gan, àwọn nǹkan tó tún máa fàà i létí láti mọ torí bá fẹ́ fọ́ mi. Torí bá tẹ̀ síi fọ́ mi báyìí, mo máa ń pàpàpá máa ti gbe omi, màá ti mú. Tí mo bá rí pé kò lọ̀, à jẹ́ pé nǹkan mìíràn ṣẹ mí nìyẹn. Mo nílò láti wá òògùn lo láti jẹ́ nkán tó ń ṣe mí yìí kó má ṣe mí mọ́. N o.

Mo maa ń sùn ní ọ̀sán dáadáa. Tí mo bá rá yé ni o. Tí o bá sáyé rẹ̀, kò sí nǹkan ti mo fẹ́ ṣe. Ọ̀pọ̀ ìgbà tí mo bá tete de láti ibi iṣẹ́ lọ́sàn-án, mo máa ń gbíyànjù láti sùn. Tíi, pàápàá jùlọ tí mo bá ti ṣiṣẹ́ tó ti rẹ̀ mí, màá wà nǹkan jẹ, ti mo ba jẹun tan bayii, orun ni mo máa ń sùn, ti máa sùn dáadáa. Mo wá le má sùn ju wákàtí méjì lọ, ṣùgbọ́n wákàtí méjì yẹn bi mo se sùn yẹn o ju orun tí mò ń sùn lálẹ́ moju lo gbogbo nkan tí mò ń sọ ni pé kì í se nípa wákàtí o, ohun tó ń fi dun jù lọ ni pé, ẹ́, ó máa ń jinlẹ̀, ọrún yẹn máa ń jinlẹ̀ dáadáa ju tí oru lọ. Ó máa ń jinlẹ̀ dáadáa ju tí oru lọ.

Mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, hmm mo máa ń fi pamọ́ dáadáa. Ti fámílì mi ni ó, tẹ́bì mi ni ó, tí ibi tí mo ti ń ṣiṣẹ́ ni ó, ká lu kú wọ́n ló ni méélì tí a máa ń fi pamọ́ sí ní cloud. Díẹ̀ ọ̀nà àbáyọ fún àwa tó jẹ́ pé tí fóònù bá sọnù, nǹkan ńlá ni fún wa. Hmm cloud yẹn tí fóònù bá sọnù, ẹ̀rọ alágbèéká wa tó bá sọnù, nígbà tí a bá ti mọ méélì tí a ń lò pẹ̀lú cloud yẹn, a ní ìṣòro kan kan, a kàn lọ gbe gbogbo ẹ́ láti rí cloud yẹn pa sórí fóònù yẹn ni, sórí fóònù mì tán bá sẹ́ṣẹ́ ra ni. Nítorí náà ó rọrùn, ó rọrùn láti fi fáìlì pamọ́ sórí cloud, mo sì máa ń ṣe é dáadáa. Mo máa ń ṣe é bẹ́ẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí mo máa ń àwọn tó bá jẹ́ video gan mo máa ń gbé sórí ẹ, fọtò mo máa ń gbé sórí ẹ, PDF mo máa ń gbé sórí ẹ, gbogbo oríṣìí ríṣìí nkan ni mo máa ń kó pamọ́ sórí í, nítorí òun ó ó dájú àwọn ọ̀nà míì lọ èyí tà léfẹ̀ẹ́ lò.

Mi ò kí ń fi tọ̀, tùrà rí. Í díẹ̀ ni pé, ẹ, nǹkan tó bá ti ń ṣe pẹ̀lú òórùn tó bá le, ó le ò ko lé o. Ó máa ń jẹ́ kí n ní, ẹ́, kí ìmú mi kó má a sùn mi, ó tò máa ń jẹ́ kí ń wúkọ́. Nítorí ẹ, àwọn nǹkan tó máa ń mú kara kó má a, kó má a ládùn dùn dáadáa tá ń pé pẹ́fùmù, mi ò kí ń lò nítorí pé mi ò kí ń fẹ́ gbọ́ irú àwọn òórùn yẹn sí mú.

Àsìkò ìparí iṣẹ́ mo ṣe máa ń dojú kọ ohun tí mo máa ń ṣe nígbà tó bá ti ń súnmọ́ àkókò tí a máa parí iṣẹ́ ọjọ́ yẹn ni pé màá wo nǹkan tí mo ti ṣe láti bẹ̀rẹ̀ ọjọ́ yẹn. Bóyá mo parí gbogbo iṣẹ́ tí ẹ kí ń parí àbí ó sì ku àwọn iṣẹ́ mi tí ó yẹ kí n ṣe. Tí àwọn iṣẹ́ mi bá kù tó ẹ kí ń ṣe tí mi ò tíì ṣe tí ó sì ṣí àkókò mọ̀ fún mi láti ṣe lọ́jọ́ yẹn, ohun tí mo máa ń ṣe ni pé màá kọ́ sílẹ̀ sórí ìfẹ ìwé kan. So tó bá dọ́jọ́ kejì, àti bẹ́ẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo bá fẹ́ ṣe fọ́jọ́ kejì. So màá jámọ̀ iṣẹ́ tí mo ní fọ́jọ́ kejì yẹn ni mo ṣe sábà máa ń dojú kọ ní yen. Màá sì rí dájú wípé àwọn iṣẹ́ tí mo ṣe, àwọn ibi tó bá yẹ kí ń gbé lọ, mo gbé lọ kí ọjọ́ yẹn kó tó parí iṣẹ́ láwọn ibi tó bá yẹ kí ń gbé lọ. Mo sì máa ń lo ìparí iṣẹ́, iṣẹ́ mi nìyẹn.

Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́ ìṣirò. Ìṣirò jẹ́ ìṣẹ́ tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ máa ń wọ́n kì n fẹ́ràn láti máa ṣe èyí tó máa ń jẹ́ kí wọ́n pàdánù gidi gan nínú àwọn ètò ìdánwò èyí tí wọ́n bá ń ṣe. Nítorí idi èyí, ohun tí mo máa ń ṣe nípari ọ̀sẹ̀ ni pé màá wá akòkó díẹ̀ tí mo bá ní láti fi máa kọ irú àwọn ọmọ bẹ́ẹ̀. Màá lọ sí ilé ìwé láàárọ̀. Màá kọ́kọ́ lọ sí school kan láti lọ kọ́ wọn. Tin ba kúrò ní ibẹ máa tun lọ sí ilé ìwé tí mo ti ń kọ́ mọ Ìṣirò náà ni gbogbo nkan tí mo máa ń kọ́ wọn níbẹ̀. Nígbà tí mo bá parí gbogbo eleyìí tán, máa sese wá darípa lọ sílé. Màá lọ jẹun, tí n bá wa jẹun tán, màwá gbìyànjú láti fọ gbogbo aṣọ tí ó bá wà fún mi láti fọ nítorí pé ìparí ọ̀sẹ̀ náà ni mo máa n sábà fọ gbogbo aṣọ mi. Mo máa tún ile ṣe. Bí mo bá ṣe gbogbo iyẹn tán, màá wa jókòó. Màá wo eré ìdárayá aláfẹsẹ̀gbá tí wọ́n ń pè ní Premier League, English Premier League. Iyẹn ni màá jókòó tí màá máa wo dáadáa. Nígbà tí mo bá ṣí ṣeyẹn tán, è note tí ta máa ń kọ, ta fẹ́ fi kọ́ ọmo fún ọ̀sẹ̀ tó tẹ̀lé, ọ̀sẹ̀ tó ń bọ̀. Màá bẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀díẹ̀ kó tó di ẹni tó máa di iṣẹ́ fún mi.

A! Mi ò tí lọ sọdẹ rí o. Adugbo ti mọ̀ n gbé kò fààyè gbá kí ẹ̀yàn ló maá sọdẹ. Kò tíì ẹ sì igbo n bí tí mò ń gbé gan. Ti o ba dé sí igbo n bi tí eeyan n gbé, ibo ni ènìyàn ti fẹ́ rí ẹranko tí èeyàn fẹ́ má sọdẹ rẹ̀. Mi o kí n sọdẹ ẹran kankan. Mi ò sọdẹ rí, mi ò sọdẹ rí nitorí pé ibi tí mò n gbé kò fààyè gbá. Bẹ́ẹ̀ ni.

Dajudaju mo ní, gbogbo ètò láti jẹ́ kí ìfẹ́ mi kó fẹ́ lójú sí i ní ìlú mìíràn. Ṣùgbọ́n ní àkókò ta wà yí ohun tí mo dojú, tí mo dojú kọ dáadáa ni bí màá ṣe ṣíṣẹ́ èyí tí mo ń ṣe lọ́wọ́ tó fi máa ṣe dáadáa tí ó fi ní sí ìṣòro kankan. Mo gbìyànjú láti jẹ́ kí iṣẹ́ náà kó ṣe dáadáa lákòókò yìí. Nígbà tí mo bá ṣe yẹn tán, màá máa fi àwọn ètò tí mo ti ṣe sílẹ̀ wípé ìyàwọn ilú kan wà tí mo ti kọ sílẹ̀ pé, ibẹ̀ ni mo fẹ́ kí iṣẹ́ mi kó tún gbòòrò lọ. So nígbà tí mo bá ti jẹ́ kí èyí tó wà nínú ìlú tí mo wà yìí tó dúró léde, tó dúró dáadáa, màá wa bẹ̀rẹ̀ láti máa ṣiṣẹ́ lórí ìyẹn.

Ìdènà ọkọ̀ mi ò kí ń sábà rí ìdènà kankan nípa ọkọ̀ wíwọ̀. Bo ya mó fẹ́ wọ ọkọ̀ ni o dá bí mó fẹ́ gbé ọkọ̀ jáde. Tí mó má fẹ́ gbé ọkọ̀ jáde àwọn ìdènà tí mó sábà máa ń rí ni pé bóyá, ẹ́ẹ́ táyà, táyà mọ́tò, bóyá ó fọ́, ẹ̀ẹ̀ kọ́ọ̀, ẹ̀kọ̀kan náà dẹ̀ ní irú ǹkan bẹ́ẹ̀ torí kí ń tó kúrò nílé mó ti máa ń wo gbogbo mọ́tò mi dáadáa pé odúro dédé, oduro dédé. Ti n baá sì fẹ́ jáde lọ síta àwọn idènà tí mó máa ń rí gbà mí ní pé mọ́tò tí mó bá wọ̀ bí kò takú lójú ọ̀nà, nígbà tí ó bá takú lójú ọ̀nà, a ṣẹ́wà duro, duro, duro, duro, a máa wá mọ́tò mi èyí tí a máa wọ̀ dé ibi tí mò ń lọ. Èyí máa ń jẹ́ kí ìgbà tí mó bá dé ibi iṣẹ́ kó pẹ́ mi nígbà mí, ó máa ń pẹ́ mi nígbà mí. Ẹ̀kọ̀kan eleyi máa ń ṣẹlẹ̀ kò kí ń sábà ṣẹlẹ̀. Àwọn ìdènà tí mó máa ń rí nìyẹn.

Mo máa ń gbé àpò ẹ̀yìn, tí mo bá ń lọ sí ibi iṣẹ́ làárọ̀, tàbí tí mo bá ń lọ sí ilé ìjọsìn, tàbí tí mo bá ń lọ sí fún ìrìnàjò tó, tó, tí ò kí ṣe inù ìlú tí mo wá. Tí mo bá láwon ẹrù tí mo fẹ́ gbé, mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Nítorí pé àpò ẹ̀yìn tí mo tiè ní, ó gba ẹrù tó pọ̀ dáadáa. Bó tilè jẹ̀ wípé torí laptop ni mo se ràá, ṣùgbọ́n mo máa ń fi kó aṣọ tí mo bá ń lọ sí ìrìnàjò. Mo máa ń fi kó ìwé tí mo bá ń lọ sí ilé ibi iṣẹ́ mi. Oríṣiríṣi nǹkan ni mo fi máa ń kó Tí mo bá fẹ́ ra nǹkan wá sí ilé náà bákan náà, mo máa ń fi ń kó nǹkan tí mo bá rà wá sí ilé. Bíi oúnjẹ, bíi oríṣiríṣi nǹkan, mo máa ń fi ń kó. Nítorí ìdí ẹ̀yí ó wúlò fún mi gan láti máa gbé àpò, àpò ẹ̀yìn káàkiri lọ sí ibi tí mo bá ń lọ.

Níbi iṣẹ́ mi, àwọn ìdojúkọ pọ̀ń bẹ́ẹ̀. Bí kí a ní adarí èyí tí kò nífẹ̀ẹ́ àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀. Bí ka wà láwọn ọ̀gá tó jẹ́ pé àṣìṣe ọmọṣẹ́ ni wọ́n ń wà káàkiri ní gbogbo ìgbà. Irú àwọn ìdojúkọ tí mo máa ń dojú kọ ní ibi iṣẹ́ lé lé yìí. Bí ka máa jà, bí àwọn ìdojúkọ, bí kí a máa kí iṣẹ́ máa lọ bí òṣì ó ṣe lo.

Mo sì gun ọkọ̀ akẹ́rù ní àná. Mo gun ọkọ̀ akẹ́rù lánàá, ẹh, nígbà tí mo lọ sí Ogbomosọ. O ko ẹrù, ó kó gbogbo ẹ, àwọn èèyàn náà wà níbẹ̀. Hmm, nínú ọkọ̀ yẹn, a ṣe àwàdà dáadáa à tiẹ̀ mọ́gbà tà dé ìlú ìbàdàn padà. Bó tìlẹ̀ jẹ pé a ní ìdádúró díẹ̀ ní tòsí Ọ̀yọ́, níbi tí wọ́n ti ń ṣe ọ̀nà lọ́wọ́, a lo bí ọgbọn ìséjú lójúkan náà táa lè lọ táa lè kúrò níbi táa wà. Nítorí pé àpáta wọ́n ṣẹ̀ fó áwon àpáta kan síbẹ̀ ni. Torí ìdí èyí àwọn mọ́tò rora n rìn, imìí wón sáré kọjá ara wọn. Èyí tí ó jẹ́ kí gbogbo ẹ̀ kò má fójú papọ̀, kò má dí papọ̀. Hmm, ìdójúko tí mo kọjú nìyẹn, nígbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.

Mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ẹlòmíì lọ wà ní, ló máa ń ṣe èyí fún wa, ló máa ń kọ ìròyìn. Mi ò kí ń kọ ìròyìn. Ibi iṣẹ́ mi ni èmi wà, iṣẹ́ mi ni emi màá ṣe, ṣùgbọ́n mo máa ń ka àwọn ìròyìn tí wọ́n máa ń kọ dáadáa. Mo má ń ka dáadáa nítorí pé ó wúlò fún iṣẹ́ tí à ń ṣe. A nílò láti mọ nǹkan tó ń lọ káàkiri àti nǹkan tó ń lọ níbi iṣẹ́ tí a wà, níbi iṣẹ́ tí à ń ṣe. Ìyẹn ni ó máa ń ran lọ́wọ́ láti lè tẹ̀síwájú, láti lè ṣiṣẹ́ wa dójú àmì, láti lè ṣe bo se yẹ̀ kia ṣíṣe, bẹ́ẹ̀ ni.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí ní, ẹ́ẹ́, ọgbọ̀n ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú. Nítorí pé láti ilé mi déta sí ibi tí màá ti koko wo márúwá kìíní, màá ń lo bí ìṣẹ́jú márùn ún. Tí márúwá bá gbé mi, márúwá àkọ́kọ́ tó bá gbé mi dé ibi tí márúwá kejì tí màá gbé mi, màá lo bí ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin. Ká sọ pé ìṣẹ́jú mẹ́ta, o jẹ́ ìṣẹ́jú mélòó, o jẹ́ ìṣẹ́jú mẹ́jọ. Nígbà tí màá bá fi dúró, tí màá fi rí márúwá mi, ìṣẹ́jú mẹ́wàá tí màá pé. Má tí ri márúwá mi, márúwá tó bá gbé mi sí kejì yẹn, ìgbà tó bá máa ti sọ̀ mí kalẹ̀, màá ti lo ìṣẹ́jú méje. Ó di ìṣẹ́jú mélòó? Ó di ìṣẹ́jú mẹ́, mẹ́ta dín ní ogún, ìṣẹ́jú mẹ́ta dín lọ́gún. Kí wọ́n má tó rìn láti ilé ìwé, kí n to rìn láti ibi tí márúwá ti sọ̀ mí kalẹ̀. Nítorí pé màá fún ọ̀nà ìṣẹ́jọ́ sí ẹgbẹ́ kejì láti ibẹ̀ dé ilé ìwé tí mo ti ń ṣiṣẹ́. Màá lo ìṣẹ́jú méje kéré jù. Ẹ̀yin túmọ̀ sí pé mo ti lo ìṣẹ́jú mélòó níyẹn? Mo ti lo ọgbọ̀n, ọgbọ̀n ìṣẹ́jú dé ilé ìwé. Ilé ìṣẹ́ wa máa ń ṣẹṣẹ nínú dodojumọ, ṣùgbọ́n àwọn àkókò kan wà wà tó jẹ́ pé mo máa ń lọ jù bẹ́ẹ̀ lọ tí ọkọ̀ ò bá sí níta dáadáa, tẹ́rò pọ́ n ta. Ìgbà míì a lè dúró sí ibi tí màá ti wọ márúwá kìíní, a lè lo bí, ẹ́ẹ́, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀. Táa dúró, dúró, dúró, dúró, dúró ká tó rí márúwá. Ṣùgbọ́n nígbà táa bá ro gbogbo eleyi papọ̀, a rí pé mo ti lo ogún ìṣẹ́jú. Tí wọ́n bá wá gbé márúwá kìíní yẹn tán tí mo dé ibi márúwá kejì náà, a tún lè má tètè rí márúwá. Kíyẹn tún lo bí ìṣẹ́jú márùn ún ká tó rí. Mo ti lo kín ní? Mo ti lo, ẹ́ẹ́, ìṣẹ́jú ogún lé ní márùn ún. Nígbà tí mo bá ti padà rí márúwá yẹn náà títí tí màá dé ibi tó ti máa sọ̀ mí. Ká sọ pé ìṣẹ́jú márùn ún, mo ti lo ọgbọ̀n ìṣẹ́jú nìyẹn. Láti ibi tó ti sọ̀ mí dé ilé ìwé tí mò ń lọ, ká sọ pé ìṣẹ́jú márùn ún náà. Ó ju ìṣẹ́jú márùn ún lọ ká sọ pé ìṣẹ́jú mẹ́wàá. Mo ti lo kín níyẹn? A rí pé ó ti ń gùn lọ bẹ́ẹ̀ yẹn bó ṣe rí ni.

Mo máa ń wọ sandal, mo máa ń wọ slippers, mo máa ń wọ, eh, àwọn bàtà shoe tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Slippers yẹn àti sandal, mo máa ń wọ̀ wọ́n tí mo bá fẹ́ wọ aṣọ tí ilẹ̀ wa, mo màá n wọ̀ dáadáa. Mo máa n wọ shoe náà tí mo ba fẹ́ wọ aṣọ tí ilẹ̀ wa náà. Eh, but sùgbon, ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wọ shoe lọ sí ibi iṣẹ́. M ba fẹ́ ra ǹkan níta, mo màá n wọ slippers.